Tí báa tì ní ìṣòro ní ibi iṣẹ́ bẹ́ẹ̀ yẹn, má sì ṣe kí ǹkan tó le ra fún mi gidi gan ni, tí bẹ́ẹ̀ kí mi fúnra mi o le doju kọ́. Màá lọ wá ẹ ọmọ ẹnu iṣẹ́ tó mọ irú iṣẹ́ yẹn jù mi lọ, ma wáa sàlàyé fún un pé mo ní lò ìrànlọ́wọ́ rẹ̀. Ìgbà mìíràn náà, màá lọ wá bí ọ̀gá ilé iṣẹ́ náà, tàbí togbe iṣẹ́ yẹn gan-gan fún mi, màá lọ ṣàlàyé fún wọn pé iṣẹ́ yi óò fún mi ní wàhálà láti ṣe pé kan ran mí lọ́wọ́. Ìgbà mìíràn náà tí mo bá fẹ́ lọ bá ènìyàn mòle lọ ṣi orí íńtánẹ́ẹ̀tì làti lọ wá bi wọn ṣe nṣe iṣẹ́ yẹn ni pàtó. Ó lè pẹ́ díẹ̀, ó dẹ le nira diẹ tòri, èèyàn máa nílò láti máa fi ètí sílẹ̀, àní sì àwọn tó ń kọ́ni lórí ẹ̀rọ ayélujára yìí. Ẹ̀, àmọ́ ní ìgbà mìíràn náà, màá ṣe pé, èèyàn màá pẹ́ ju yẹn bi mọ́ ṣe sọ. Mole lọ gbe bá àwọn tó wà ní ilé iṣẹ́ náà tó lè ràn mí lọ́wọ́ bí àwọn tàá jọ n ṣọ̀rẹ ní ilé iṣẹ́, kọ́ le ràn mí lọ́wọ́ pẹ̀lú iṣẹ́ náà, àwọn ǹkan tí mo máa ń ṣe ní eléyìí.

Tí nǹkan báti lọ bẹ́yen ilé máa dáké jẹ́. Éhè, àwọn orin tí èèyàn ń gbọ́ tì èèyàn máa yí ṣóòke nígbà tí iná bá wà yẹn, gbogbo wọn máa dà kẹ́ jẹ́. Àwọn oníṣẹ́ kaluku náà máa dà máa wá oun ṣe tí ó bá papọ̀ pẹ̀lú a iná. À, àwọn ǹkan wọ́n lè lọ sun àwọn ǹkan náà, wọ́n lè lọ máa mu lo fóònù àwọn èèyàn tó bá ti jẹ́ kó ní a iná ní a orí. Kò sí ǹkan kan tó máa wà fíbẹ̀ẹ̀ wà ní a ibi tì a gbé tẹlifíṣànì, sí oníkálukú a lọ wá ǹkan ṣe bóyá wọn lè wá oúnjẹ lọ jẹ tàbí kí wọ́n lọ wá ìwé ká. Àwọn ǹkan tí a ń tẹ̀ lé jáde lọ máa ṣe eré ìdárayá. Àwọn ǹkan tí a máa ń ṣe ní eléyìí tí a iná a bá ti lọ ṣá, àwọn ǹkan náà ti a tún máa ṣe ni pé tó bá jẹ́ pé alẹ́ ni tí iná bá dẹ̀ ti lọ, máa máa ma wá bí àtùpà ṣàá a dẹ̀ máa fi rína kiri. Rí a ki n lé tò mọ́n bẹ́yen torí báa ti lọ. Amáa wáá nílò láti máa wá atupa láti máa fi rí a ìran káà kiri a ilé. Àwọn ǹkan kan mìíràn náà náà dẹ̀ máa máa ṣòro láti rí ígbà tí a iná bá wà lọ. Àwọn ǹkan tó máa ń yàtọ̀ nìyẹn tí a iná bá ti à lọ. Àwọn ǹkan tó máa ń nira náà ni mm láti máa máa rìn kiri. Wọ́n máa ń nílò láti máa máa ṣọ́ra láti máa rín kiri pàápàá jù lọ ti eeyan o bání àtùpà lọ́wọ́ kí wọ́n máa ba lọ kọlu ǹkan tàbí kò fi ẹsẹ̀ gbá ǹkan. Àwọn ǹkan tó máa ń yàtọ̀ nìyẹn ní ilé tí a iná bá ti lọ.

Bẹ́ẹ̀ni mo mọ̀ bí a ti ń ya àwòrán. Àwọn fóònù ni emi mọ̀ bi a ti ń lò láti máa fi ya àwòrán. Àwọn kan wa tí a ń pè ní professional tó jẹ wipé, ǹnkan tí a ń pè ní camera, àwòrán gidi gan na máa, na máa ń fi ìyẹn ya. Àwọn èèyàn máa ń gba owó lọ́wọ́ àwọn èèyàn. Ẹ̀mi o mọ iyen ń ṣe. Fóònù mi, mo lè fi ya àwòrán torí fóònù mi ò ní camera tó dè ṣi dára díẹ̀ ṣá, tó ṣeé lò láti máa fi ya àwòrán. Iyẹn ni mo mọ̀ lò láti fi ya àwòrán. Yàtọ̀ sí ìyẹn, kò sí ǹnkankan mìíràn tí mo mọ̀ láti fi ya àwòrán. Èmi ò kí ń ṣe ẹni tí wọ́n ń pè ní professional. Àwọn àwòrán tí mo dè máa fi ya ni ára mi àti ìgbà ti n bá rí ǹnkan tí mo fẹ́ran ṣá, ọ̀tún máa je kin pẹ̀lú àwọn èèyàn. Mo lè ya, a lè ya àwòrán. Mo lè ya àwọn èèyàn, àwọn èèyàn náà dè le ya àmì. Ìgbà tí mo maá ṣàba ya àwòrán ni, eléyìí, ó dè ṣe pàtàkì gidi gan ní kí eeyan máa maa ya àwòrán, ni gbogbo ìgbà kí eeyan le máa rántí àwọn ohun kan, kí eeyan de lè máa ni àwọn ohun kan. Amọ́, pe kí a fi máa ṣe padà lọ máa wo àwọn àwòrán wọ̀nyí, à lè máa rántí ìgbà àkọ́kọ́ yẹn àti ọjọ́ yẹn náà àti àwọn tó jọba ní àwòrán pẹ̀lú, ó máa n ṣe eeyan laǹfààní, gidi gan ni.

Yàrá tí mo fẹ́ràn jù nínú ilé ni yàrá tí inú balùwẹ̀ máa ń sùn sí, nítorí pé ibẹ̀ ni àwọn ẹrù mi wà. Bí mo bá fẹ́ ṣe nǹkan bí ẹni tí mi ò fẹ́ kí ẹ̀yàn kankan máa ní lára, yàrá yẹn ni mo máa sábà máa lọ láti máa yanjú àwọn nǹkan náà bí ẹni tí máa bẹ́ẹ̀ sùn náà jẹ́. Bí mo jẹun lórí, mo máa sùn sí, àti àwọn ẹrù mi náà dẹ̀ máa ń ṣe àwọn nǹkan bí ẹni tó papọ̀ mọ́. Ǹjẹ́ lọ́, bẹ́ẹ̀ sì jẹ́ pé àwọn náà wà ní ibẹ̀ tí mo máa lọ, máa lọ sí. Ara nǹkan tí mo fi fẹ́ràn yàrá yẹn jùlọ ju àwọn yàrá mìíràn ní ilé ìbálẹ̀ sí òkùnkùn tí àwọn ọmọ máa ń gbá tí màá le tí jáde bẹ́ẹ̀ ní ibẹ̀ ni mo máa ń sábà wà. Bí mo bá fẹ́ ṣe nǹkan kan, ibẹ̀ ni mo máa wà. Ìgbà tí mo kí n sì mẹ́ẹ́, ìgbà tí mo bá fẹ́ jẹun, ìgbà tí mo bá fẹ́ bá àwọn ènìyàn sọ̀rọ̀ ṣá, ìgbà tí mo kí ń sábà ṣí i, ibẹ̀ ni àwọn tó wọlé náà ní àwọn ìtàjọ wà ní yàrá yẹn náà. Àwọn ǹkan ló lè máa wọ̀, bí ó ṣe bẹ́ẹ̀ bó ṣe àwọ̀, bó ṣe wò àwọ̀. Ní òde fẹ́ràn yàrá yẹn gidi gan ní nítorí pé ó ń tún ṣe nǹkan tí mo bá fẹ́ ṣe mẹ́ẹ̀sìn mí ò le ṣe. Ṣá, ó ní àyè fún ohun kan láti rí wo fíìmù àti kíka ìwé àti rí wo àwòrán. Ohun kan ló ní àyè fún.

Àbí iná ọba ṣí fún ọ̀sẹ̀ kan. Mo ní nǹkan tó ń pè ní power bank, mo ní kí ó lè má tó mi fún ọ̀sẹ̀ kan ni. Ehn tí iná kò bá ṣí fún ọ̀sẹ̀ kan, báyẹn ni mi kì í lo fóònù mi. Báyẹn, mo dẹ̀ máa rán, a, mo rà láńtì, máa yó ẹ̀rọ alágbéká mi àti ẹ̀rọ, a, ayárabíàṣá mi kó máa ba à tètè, a, kú. Ẹ̀yin à mi kí n fi bẹ́ẹ̀ lo, a, fóònù mi báyẹn. Mo dẹ̀ máa kàwé ju ti tẹ́lẹ̀ lọ, mo dẹ̀ máa sinmi iná ju ti tẹ́lẹ̀ lọ, mo dẹ̀ máa máa jáde náà ju ti tẹ́lẹ̀ lọ láti máa lọ fún àwọn eré ìdárayá ya, àwọn nǹkan tí wọ́n máa ń ṣe níyẹn ní, a, ọ̀sẹ̀ tí, a, kò bá sí fìsì. Bẹ́ẹ̀ sì iná dáadáa. Ẹ̀hn mi kì í fi bẹ́ẹ̀ lo, a, fóònù mi ṣá kí ó má ba tètè paná. Mo dẹ̀ máa máa jáde láti máa bá àwọn ènìyàn sọ̀rọ̀ àti láti máa máa ṣe àwọn nǹkan ní ìta ṣá kí, a, ilé má ba sún ni àwọn nǹkan tí wọ́n máa ń ṣe léyìí. A, mo dẹ̀ máa sì máa ń ṣe oúnjẹ torí pé kò sí máa yẹn nílé ohun kan tí à ń pè ní freezer tí ó máa ń tutù. Ẹ̀hn màá nílò láti máa ṣe oúnjẹ kí n lè máa jẹ wọn bá kan tán, kí wọ́n má ba máa kú, kí wọ́n má ba lọ bàjẹ́ kí ó má kú bẹ́ yẹn. Tí n bá rí freezer gbé wọn sí, wón máa bàjẹ́.